Báwo ni o ṣe ń lo àkókò lóju ọ̀nà? Ohun tí ò ń gbọ́, mo máa ń gbọ́ radíò. Ìgbà mìíràn mo máa ń gbọ́ orin tí mo máa ń, tí mo máa ń kọ̀ láti orí fóònù mi. Mo máa kọ̀nẹ́ẹ̀tì fóònù mi sí, sí, àn, spíkà mọ́tò through, àn, láti ipa ẹsẹ̀ Bluetooth, hm, n si play orin, àn, tó bá wù mí láti gbọ́ tí mi bá dẹ̀ fẹ́ se yẹn mo máa ń, mo máa ń fi etí sílẹ̀ sí ìròyìn tó bá ń lọ. Hm àwọn nǹkan wọ̀nyí ni mo maa n se ni ojú ọ̀nà. Ohun tí ò ń jẹ, n, ẹ̀kọ̀kan náà mo máa ń mú omi, hm, torí, nítorí pé mo máa ń gbómi dání mo le mú omi. Tí nkankan bá há sí mi ní, ní ọ̀nà kán, so mo lè, mo lè mú omi. Hm, mo dẹ̀ tun lè, mo lè jẹun ná, to ba jẹ bí i bisikí tàbí gala. Àwọn nǹkan wọ̀nyí náà mo máa ń jẹ lójú popónà. Ẹni tí mo dẹ̀ ń bá sọ̀rọ̀, àwọn èèyàn mi tajọ wà nínú mọ́tò náà lajọ máa ń sọ̀rọ̀. A le fẹ máa jíròrò lórí bó ṣe ń lọ ní, à, orílẹ̀-èdè wa tí, tí, tí, tí a fi máa de ibi iṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Hmm, o ti pẹ ti mo ti kẹ́yìn lo wo eyin mi nítorí pe akokoro o mu mi lẹ́nu. Eyìn ò dẹ̀ dùn mí. Ẹ́, tó máa mú mi, ẹ́, sọ pé mò ń lọ ọ̀dọ̀ dókítà ẹlẹ́yìn láti lọ wo eyín mi àti lọ ṣe ìtọ́jú eyín mi. Hmm, mi, láti ìgbà tí mo ti ń dàgbà, mi lọ sọ́dọ̀ dókítà eyìn rí nítorí pé èmi ò ní akokoro lẹ́nu. Eyín ò dẹ̀ dùn mí. Hmm, ẹṣé púpọ̀, koju bá n lọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Hmm, oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ. Uh, emi o dẹ ki n maa n jẹ oúnjẹ kan lojoojumọ uh àwọn oríṣiríṣi oúnjẹ a dẹ maa n change oúnjẹ. Taa bá jẹ ìrẹsì loni a lè jẹ iyán lálẹ́, ka jamọ̀la lọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.